Ṣo ti lọ ṣe, ṣo ti lọ ṣe ọdẹ rí? Èmi ò tí lọ ṣe ọdẹ rí o. Ìdí dẹ̀ ni wípé ní ibi iṣẹ́ mi, àárọ̀ sí alẹ́ la máa ń ṣiṣẹ́ o. Áa dẹ̀ ti rẹ̀ mí. Ìgbà mí, màá dé láti, láti ibi iṣẹ́ ní ago méjìlá. Tọ Áa dẹ̀ ti rẹ̀ mí kí n mò dẹ fẹ́ máa ṣe láti ìgbà yẹn ju kí n wẹ̀, kí n dẹ̀ wa ounje jẹ, kí n dẹ̀ sùn nítorí ijọ́ kejì ni tó padà lọ sí ìdí ibi iṣẹ́

Nígbà wo ni o kẹ́yìn sunkún? Há! Ó máa ti pẹ́ tí mo kẹ́yìn sunkún o. A ti tó ọdún mẹ́wàá sẹ́yìn tí mo kẹ́yìn sunkún. Mo kẹ́yìn sunkún nígbà tí àbúrò mi ṣaláì síi. Ó dẹ̀ dùn mí gan gbà yẹn o. Ìgbà yẹ ni mo kẹ́yìn sunkún àti ìgbà yẹn, mi ò tíì rí ǹkan tá mú mi sunkún. Ìgbà tí mi ò bá tẹ̀ tó sunkún, ìgbà tí ìyá mi, tí wọ́n ṣe-- tí wọ́n, tí aìsọ́ bù wọn mọ́lẹ̀, ìgbà ẹni mi ò bá tún kẹ́yìn sunkún àmọ́ Ọlọ́run wa gbòò. So, a à rí ẹkún sun-- a à rí ǹkan, a à rí ǹkan ìbànújẹ́ tí a ti ẹ mú ènìyàn sunkún. So, láti ìgbà yẹn mi ò sunkún o.